Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Kẹ́mí bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ rédíò torí ó fún mi láǹfàní láti gbọ́ rédíò láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú wa. Ó sì tún fún mi láǹfàní láti gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ níbi tí mo ń lọ. Nígbà wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ rédíò.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tí mo máa ń rí ní ibi iṣẹ́ ni pé nígbà mìíràn iṣẹ́ ò kí n wuni ṣe. Àkọ́kọ́. Ikeji, nígbà mìíràn iṣẹ́ tó ń fún wa ṣe, a nílò láti ro orí wa, láti ro ọpolo wa ka tó rí ṣe. Ìkẹta, nígbà mìíràn a tún ní àwọn akẹgbẹ́ àti olùbáṣiṣẹ́ tí wọ́n ò fẹ́ jára mọ́ṣẹ́, tí wọ́n ò si fẹ́ ṣiṣẹ́ kárakára.

Ṣé o máa ń na ara rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń na ara mi. Mi ò sì, mo ní èè àwọ̀, àwọ̀sọ́wọ́ kan tí mo máa ń wọ̀ tó máa ń sọ fún mi nígbà tó yẹ kí n dìde, nígbà tí mo bá jòkó ju, nígbà tó yẹ kí n sáré, nígbà tó yẹ kí n na ara. Àwọ̀sọ́wọ́ yìí ló máa ń sọ ohun tó yẹ kí n ṣe. Nítorí náà, nígbà tó bá ti di wákàtí tí mi ò ń na ara, àwọ̀kọ́, àwọ̀sọ́wọ́ yìí yóò sọ fún mi pé kí n dìde kí n na ara mi.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sí orí cloud u? Bẹ́ẹ̀ ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloudu. Kì í ṣe gbogbo fáìlì o, ṣùgbọ́n oni awọn kan tí màá n fi pamọ́ sórí cloudu. Àwọn tó jẹ́ pé n bá nílò ní òorékóòrè tí màá lò nígbà kúgbà, mo màá n fún won pamọ́ sórí cloud kí n lè rí wọn nígbà tí n bá fẹ́ wọn àti ibikíbi tí n bá wà láti lè, lè lò wọ́n. Nítorí náà mo se máa n fi wọ́n pamọ́ sórí cloud.

Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Mo máa ń ṣe ètò owó iṣẹ́ mi. Mo láwọn owó kan tí mo máa sì máa tọ́jú. Ikíni owó tí màá tọ́jú. Èkejì owó tí máa máa ná fún gbogbo oṣù. Ìkẹta owó ọkọ̀ láti padà lọ síbi iṣẹ́. Èékérin owó tí a máa ń pè pé ní owó pajawìrì.

Ṣé o fẹ́ran oúnjẹ ní òpópónà? Mi ò fẹ́ran oúnjẹ òpópónà torí mo níí, mo máa ń jẹun nílé. Ìyàwó mi máa n dáná fún mi tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́. Nítorí náà èmi ò kí ń lọ búkà. Mi ò sì kí ń jẹun ní ítà. Mi ò de kí ń jẹun ní òpópónà. Oúnjẹ tí mo gbé wá láti ilé ni mo máa ń jẹ ní ibi iṣẹ́.

Àkókò mélòó ni o ṣètò agogo ijí rẹ? Aago jí mi, mo ṣètò rẹ̀ sí aago mẹ́fà, aago mefa ló wurọ̀ mo máa ń jí, mo máa ń sùn ní bí ọwọ́ aago mẹ́wàá mo sì máa ń jí ní aago márùn-ún lójoojúmọ́.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo má ń kọ ǹkan tí mo là kọjá, iṣẹ́ tí mo rí, tí mo ṣe ń ṣe. Mo dè tún máa kọ àwọn ǹkan tó máa ń pa ni lẹ́rìn, tó máa ń mú inu mi dun. Ẹ dẹ̀ mọ̀ pé Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tí èèyàn máa ń sọ ohun tó ń ṣẹlẹ̀ sí, ó sì máa ń kọ́ ogbọ́n. Nítorí náà mo máa ń kọ ǹkan sórí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Tí n bá ní nǹkan tí mo rò àbí tí bá ní nǹkan tuntun mo fẹ́ ṣe, ìgbà naa máa jókòó. Màá kọ́kọ́ ka irú àwọn tó ti nírú ìrírí bẹ́ẹ̀ rí. Màá wá sẹ́ wká jókòó, màá wá túnú mi rò, màá ro ero mi dáadáa, màá rò pé kí ni mo lè ṣe, ọ̀nà wó mo lè gbéegba, bá wọ̀ mó ṣe lè ṣe.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà ní oríṣiríṣi òpó ayélujára o. Mo wà ní nkán tí a ń pè ní Facebook, mo wà ní èyí tí a ń pè ní Twitter, a wà ní tí a ń pè ní Instagram, a wà ní tí a ń pè ní Snapchat, a wà ní tí a ń pè ní eh TikTok, oríṣiríṣi òpó ayélujára ni mo wà.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? N bẹ́ẹ̀ni, mo mọ tí a ṣe ń ṣe ìrànwọ́ àkókò. Mọ̀ pé ìgbà mìíràn wà tí ẹni ọ̀ má nílò ìrànlọ́wọ́, ó sì fẹ́ ní àkókò kan. Mi ò ní jáfára, mo máa ń fún wọn ní ìrànlọ́wọ́ mi, mo sì máa ń ṣe ìrànlọ́wọ́ fún wọn. Nítorí náà, mo kára mi gẹ́gẹ́ bí ẹni tó máa ń ṣe ìrànwọ́ àkókò.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Kì í ṣe àwòrán tá à ń yà sínú, sórí ìwé o. Kèèyàn máa fi èrọ ayára-bí-àṣá kó máa fi ya àwòrán. Ǹnkan irú rẹ̀ ni mo mọ̀ ṣe o. Mi ò mọ̀ tá a ṣe ń yàwòrán pẹ̀lú ọwọ́ o.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ? Ẹ̀, ìbáṣepọ̀ tó wà láàrin èmi àtàwọn alábáṣiṣẹ́pọ̀ ò gún régé. Ó jẹ́ ìbáṣepọ̀ tó ṣe pé a mọ rírà ara wa wa. Kò sí ẹni tó ń, tó ń tẹ̀lú àtẹnu ẹni kan àbí tó ń hùwà abùkù sí ẹlòmíràn. Ẹ̀, irú àwọn ìbáṣepọ̀ tí mo ní pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi yẹn.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi ní ìparí ọ̀sẹ̀, ní gbogbo ìparí ọ̀sẹ̀. Mo máa ń fọ ọkọ̀ mi, mo máa ṣà fọ ọkọ̀ mi ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀. Ṣùgbọ́n mo máa ń jẹ́ ní ìparí ọ̀sẹ̀ torí a jẹ́ kí n le lọ, kí n lè lo wá lọ sí ọ̀dọ̀ àwọn tí yóò fọ̀ mọ́ tonitoni.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Mi ò ní àlá burúkú rí o. Mi ò kín ní àlá burúkú. Kí èmi tó sùn, mo máa ń gbàdúrà sí ọlọ́run. Ọlọ́run dẹ́ lo máa ṣọ mí. Àlá rere le mi máa ń ni mí ò ní àlá burúkú rí. Mi ò sì gbàdúrà rẹ̀ torí pé mi ò mọ̀ pé mi ò lè ní àlá burúkú láyé láyé.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? A! Mi ò lè ka oyè ìgbà tí mo máa ń fọwọ́ ní ojoojúmọ́. Ṣùgbọ́n tí bá fẹ́ fi sí ìgege, màá fọwọ́ tó ẹ̀ẹ̀mẹrin àbí ẹ̀ẹ̀marun lójoojúmọ́. Tí bá jẹun, màá fọwọ́ mi, tí bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀, màá fọwọ́ mi, tí bá rí pé ọwọ́ mi dẹ̀tì, màá fọwọ́ mi. Àwọn, ni ò tẹ lè ka iyè ìgbà tí màá ń fọwọ́ ní ojoojúmọ́.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ẹ, t’emi bá fẹ́ yan àwọn alábáṣiṣẹ́pọ̀, a á kọ sí ita pe a fẹ́ yan alábáṣiṣẹ́pọ̀ pé a fẹ́ àwọn alábáṣiṣẹ́pọ̀ tuntun. Lẹ́yìn náà, a á jókòó tìwọn, a á bèrè ìbéèrè oríṣiríṣi lọ́wọ́ wọn láti mọ̀ bóyá wọ́n kó ojú òṣùwọ̀n àbí wọ́n ká ojú òṣùwọ̀n. Báyìí la ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́pọ̀.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù ní ìgbà èwe? Akókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀kọ́ ìṣúná. Bẹ́ẹ̀ni, ẹ̀kọ́ ìṣúná ni mo fẹ́ràn jù si Àwọn oyinbọ̀ ń pè ní financi. Ẹ̀kọ́ ìṣúná ni mo fẹ́ràn rẹ̀ gan, torí mo fẹ́ràn láti máa fi ìgege sí gbogbo ohun tí m bá ṣe tó jọmọ́ owó.

Kí ni o máa ń ṣe láti tayọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ? Èkínní, mo máa ń jára mọ́ṣẹ́, mo máa ń jára mọ́ṣẹ́ dáadáa. Èkejì, mo tún wá lọ ń kàwé si, mo tún wá ń kàwé si láti ṣe pé mo tayọ, mo ṣe dáadáa, mo mọ̀ síi ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi lọ.

Ṣé o ní àwọn èrò ọlọ́gbọ́n nílé rẹ bẹ́ẹ̀ni, mo ní àwọn èrò ọlọ́gbọ́n nílé mi. Mo ní, mo ní ì to ń sọ̀rọ̀, mo ní táwọ̀nràn, mo ní tì tó ń mú omi tùtù, mo ní èyí tó ń dáná. Mo ní oríṣiríṣi èrò ọlọ́gbọ́n ní ilé mi tó ń jẹ́kí ìṣẹ́ rorun.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá tí bá kojú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ǹkín tí máa kọ́ṣẹ́ ni pé màá kọ́kọ́ kà nípa nǹkan tó ń ṣẹlẹ̀, lẹ́yìn yẹn tí bá rí pé bẹ́ẹ̀ ya nǹkan tí mo lè ṣe ni màá ṣe, ṣùgbọ́n tí bá rí pé ó ju ẹ̀mí mi lo àbò ju ohun tí mo lè ṣe lọ, màá lọ mú fún àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́, ni pé àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ tó lè tún un ṣe.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni àkọ́kọ́ ni ẹ̀rọ ayára-bí-àsá àkọ́kọ́, ìkejì ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ ni ó jẹ́ ìkejì. Ìkẹta ẹ̀rọ alágbèéká àwọn ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi ni.

Ṣé o ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí. Mo ti rin ìrìnàjò lọ sí ìlú Benin Republic, mo ti rin ìrìnàjò lọ sí ìlú Togo. Àwọn ìlú yìí ó súnmọ́ ìlú te mi, ó súnmọ́ orílẹ̀ èdè mi. Mo ti dé bẹ̀ ri, mo ti bá àwọn èèyàn yen sọ̀rọ̀ rí, mo ti ra nǹkan bẹ̀ ri.

Níbo ni o máa ń ra nǹkan? Mo máa ń rà nǹkan láti supermarketi, àbí kí n lọ sí ọjà. Ibi tí mo máa ń rà nǹkan nìyẹn. Supermarketi jẹ́ ibi tí mo ma ti ń ra àwọn nǹkan dúdún dúndún dundun, tàbí nǹkan tó ń ṣe ninú agolo. Ọjà sì ni ibi tí mo máa ń ra àwọn nǹkan tó ṣe jẹ, àwọn nǹkan tí a a ti fi sí inú agolo, mo máa rà nínú ọjà àti nǹkan lo ọbẹ̀

Ṣé o máa ń ṣe eré idani? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré, mo máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, eh, mo máa ń ṣe ní, eh, nípari oṣù àbí nígba mìíràn nípari ọ̀sẹ̀, eh, la máa lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Óun ni eré kan tí mo mọ̀ pé mo máa ń ṣe dáadáa àbí mo sì mọ̀ n ṣe.

So o fẹ́ràn orin àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn orin àtẹ̀gùn. Àtẹ̀gùn máa ń jẹ́ kí ẹni dé ibi tí èèyàn fẹ́ lọ. Kíá, mo fẹ́ràn láti máa tẹ àtẹ̀gùn. Ó sì máa jẹ́ kó rọrùn láti dé ibi tí èèyàn bá tètè, te fẹ́ dé. Ó kò kì í gbani ní àkókò, kò sì kí ń ganilára.

Ṣé o mọ bí a tí ń wẹ̀? Rárá, èmi ò mọ bí a tí ń wẹ̀ o. Mi ò mọ̀ bí a ṣe ń wẹ̀ ìwẹ̀ odò, odò sì bà mí lẹ́rú torí mi ò mọ̀-ọ́n wẹ̀. Odò ò sì ní ọwọ́ kò ní ẹsẹ̀, ó máa ń gbé ni lọ. Nítorí náà, mi ò kọ́ tí a ṣe ń wẹ̀, mi ò sì rò pé màá kọ́ bí a ṣe ń wẹ̀ torí èmi bẹ̀rù odò.

Ṣé o máa ń jẹ oúnjẹ, oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, gbogbo oúnjẹ tí o máa ń jẹ, oúnjẹ tó wà fún ìlera ni. Kín ṣe pé ìlera, pe áìsàn, pé áìsàn mú ni o. Ìlera pé oúnjẹ tó dáa fún ara, tó ṣe ara ni ọ̀ṣọ́, tó ṣí ṣara lóore. Iru oúnjẹ tí mo máa ń jẹ niyen.

Báwo ni ìgbéyẹwó iṣẹ́ tí o kẹ́yìn ṣe rí? Ẹ̀ Ìgbéyẹwó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe rí, ẹ̀ ó dáa, èmi náà yọ, mo rí pé mo ṣe dáa dáa, àwọn tí mo sì bá ṣẹ́ náà wọ́n jẹ́ èèyàn, wọ́n ṣẹ́ ni burúkú, mo kò fi bẹ̀ láti lọ wá iṣẹ́ tó tún fún mi ní owó púpọ̀ síyẹn, ṣùgbọ́n kí n ṣe pé iṣẹ́ tó burú náà ni ẹ̀ iṣẹ́ tí mo ṣe tẹ́lẹ̀.

Ṣo fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé, ọ̀pọ̀lọpọ̀ igbà tí mo bá ní nǹkan tí mo bá ní nǹkan ti mo fẹ́ ṣe, o máa ń jẹ́ ibi tó máa ń dùn ún lọ, ibi tó máa ń jẹ́ kí èèyàn tún rí iṣẹ́ Ọlọ́run tá jẹ́ kí eyan yín Ọlọ́run. Ikejì ni pé ó tun máa ń jẹ́ ibi tó máa ń, ilé ìtura fún ni. Ẹ́n, a tun jẹ́ ó tún jẹ́ ilé ìtura.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Àkọ́kọ́ tí ó bá jẹ́ ìgbà tí èmi fẹ́ jáde ni, màá mú ẹrọ ìgba òjò, màá sì wọ aṣọ tó, tó, tó gbà òtútù sára. Ṣùgbọ́n tí ó bá jẹ́ mo wà ńlé ni tí mi ò jáde, màá sùn ni, màá sì fi aṣọ bora kí òtútù má mú mi.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ẹ̀wà. Mo fẹ́ràn ìrẹsì àti ẹ̀wà púpọ̀ púpọ̀. Kíṣe ìrẹsì àti ẹ̀wà dàlú ò. Ìrẹsì àti ẹ̀wà tá a sè ní ọ̀tọ̀ọ̀tọ̀ tá a wá bu ata le lórí, ata tó tú ni ẹyin ninú àti ẹja kíká, mo máa fẹ́ràn rẹ̀ o.

Ṣé ẹ̀yin máa ń fọ́? Rárá o, ẹ̀yin ò kí ń fọ́ mi, mi ò ní ẹ̀yin ríro àbí nǹkan kan. Ẹ̀yin ò kí ń fọ́ mi, mi ò rírú ẹ rí, mi ò ṣe ìdérò pé mo gbádùn irúre, ẹ̀yin ò kí ń fọ́ mi, mi ò sì ní ní ẹ̀yin fífọ̀.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Ẹ̀ bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíya àwòrán. Ṣùgbọ́n àwòrán tí emi máa ń yà pẹ̀lú ẹ̀rọ alágbèéká ni o. Kì í ṣe àwòrán kí eeyan máa yà àwòrán sí pépà o àbí kí eeyan máa yà àwòrán ilé ábí. Àwòrán, àwòrán tèmi, àwòrán ẹ̀rọ alágbèéká ni. Kí n máa ya ǹnkan tó ń ṣẹlẹ̀ àti ǹnkan tó ǹnkan mèremère tí mo fẹ́ràn.

Ọjọ́ wo ní inú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ t’èmi fẹ́ràn jù ní ọjọ́ ajé, ọjọ́ ajé jẹ́ ọjọ́ tí ènìyàn máa ń lọ pa owó, ẹ mọ̀ pé mo gbọdọ̀ pa owó, owó a wọlé nítorí náà mo fẹ́ràn ọjọ́ ajé. Ó sì jẹ́ ọjọ́ iṣẹ́, mo sì fẹ́ràn iṣẹ́ tí mò ń ṣe, nítorí náà mo máa–mo fẹ́ràn ọjọ́ ajé.

Báwo lo ṣe máa ń ṣe ètò àwọn méèlì rẹ? Àwọn méèlì mi ó ní ìsòrí. Ìsòrí kíni? Ìsòrí àwọn méèlì tí mi ò tíì kà. Ìsòrí kejì, ìsòrí àwọn méèlì tí mo ti kà. Ṣùgbọ́n ìsòrí kejì tún wá ní oríṣiríṣi ìsòrí lábẹ́. Ó ní àwọn méèlì kan tó ṣe pàtàkì, ó ní àwọn méèlì kan tí ó jẹ́ pé méèlì kon se pe won fi bẹ́ẹ̀ ṣe pàtàkì náà bẹ́ẹ̀ na lọ. Ó sì ní àwọn méèlì kan tí ojẹ́ pé wọn ò tíe ṣe pàtàkì rárá rárá. Bẹ́ẹ̀ ni ìsòrí méèlì mi ṣe lọ.

Kí ni o máa ń ṣe nígbà tóo bá ń dúró de nǹkan? Bí bá ń dúró de nǹkan, nǹkan oríṣìíríṣìí nǹkan mo lè ṣe. Ìgbà míì mo lè máa gbọ́ rédíò, ìgbà míì mo lè máa gbọ́ orin, ìgbà míì mo lè máa kàwé, ìgbà míì mo kò lè máa wò níbẹ̀ kí n máa ṣe àfojúsùn ohun tí mò ń dúró dè. Oríṣiríṣi nǹkan ni mo lè ṣe tí bá ń dúró de nǹkan.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mà á ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo sì ti ra oríṣìíríṣìí nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí gbogbo nǹkan tó ń tà ní ọjà tí àwọn èèyàn ń lọ tá n rí, náà ni wọ́n ń tà ní Íńtánẹ́ẹ̀tì. Nítorí náà, ó rọrùn láti rà ní Íńtánẹ́ẹ̀tì torí mà á kọ jókòó sí ilé mi ni, mà á tẹ́ ẹ, mà á dẹ́ bẹ̀rẹ̀ fún un, won á sì tún gbé wá sí ẹnu ọ̀nà mi.